Rárá o, èmi kò lu etí mi torí pé lìlú etí fún ọkùnrin kò bá ìlànà tèmi mu, tí ó sì ṣe nǹkan tí èmi ní ìgbàgbọ́ nínú. Eti lílu, in lé mi gbà pé ó jẹ́ ohun ọ̀ṣọ́ obìnrin, ohun tí obìnrin tí wọ́n máa ń fi ṣe ọ̀ṣọ́, tí wọ́n sì máa ń fi mú ara wọn, tọ́n máa ń fi mú ara wọn rẹwà si Obìnrin ló máa ń lu etí, obìnrin ló máa ń lo ẹrí etí. Ó sì jẹ́ wípé eléyìí èmi gbàgbọ́ pé kò n ṣe ìn tí ó wà fún ọkùnrin torí ará nkan tí a fi máa ń dá ọkùnrin àti obìnrin mọ̀ oun naa ni lìlú yẹtí, lìlú etí àti lìlú yẹtí. Ìgbà aye odé oní àti rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n ń lu etí wọn, tí wọ́n ń lo yẹtí. Eléyìí o sì jẹ́ wípé àwọn kan gbà pé àṣà, àwọn kan gbà pé wọ́n fi ń ṣòge ni, àwọn kan gbà pé àṣà ni, àṣà tuntun tí wọ́n ṣẹ̀ gbede ni. Ṣùgbọ́n bo bá ṣe fẹ́ jẹ́ àwọn tí wọ́n ń lò, wọ́n mọ ìdí tí wọ́n fi ń lò, wọ́n sì mọ bí wọ́n ṣe ń lo nnkan wọn. Ṣùgbọ́n nítèmi o, èmi ò rí gẹ́gẹ́ bí àṣà tó dára fún mi láti máa ṣe. Tí ó sì jẹ́ wípé mi ò ní ìgbàgbọ́ nínú àṣà yìí. Nítorí náà tó fi jẹ́ wípé èmi o lu etí mi, mi ò sì ní, mi ò ní, mi ò ní erongbà láti lu etí lọ́jọ́ iwájú. Tí ó sì jẹ́ wípé àwọn ọmọ te mi n bagbe àtàwọn tó jẹ́ ẹbí mi, wọ́n ki n jẹ́ ẹni tí yóò máa lu etí tó bá jẹ́ ọkùnrin. Obìnrin ni èmi ní, èmi lè fún láǹfààní láti lu etí torí àìmọye òge mií lọ́kùnrin lè ṣe tó jẹ́ òge tí ó bá ilànà tọkùnrin mu. Eléyìí ló jẹ́ pé èmi ò fara máa lilu etí fún ọkùnrin.

Ní ọ̀pọ̀lọpọ̀ ogbà, mo ló jẹ́ ípé ọjọ́ Satide ọjọ́ àbámẹ́ta, òhun ni mo máa ń fọ aṣọ mi, tí ó sì jẹ́ pé àrẹsìkò tí mo máa ń sábà ráyè sí láàrin ọ̀sẹ̀ nìyen. Torí pé ọjọ́ ajé títi tó fi di ọ́jọ́ Ẹtì, èmi ó wà lẹ́nu iṣẹ́. Ẹ̀ bí èèyàn bá tiẹ̀ tètè dé ilé láti ẹnu iṣẹ́ lọ́jọ́ Ẹtì, ẹ̀ ài, àìmọye àwọn ǹnkan mi mo máa ń sábà ṣe, tí ó ń fún mi láńfààní láti sọ pé mo fẹ́ fọ aṣọ. Eléyìí ni ó fi jẹ́ ípé ọjọ́ àbámẹ́ta, òun ni mo ni mo máa ń fi aṣọ fífọ̀, ni mo máa ń fi sí. Ẹ̀ tó sì yẹ́ pé àwọn ìgbà mi, ọjọ́ náà ni mo máa ń gbìyànjú áti lọ àwọn aṣọ mi. Ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ípé bóyá, ẹ̀ mo ní à aimọye ǹnkan láti ṣe lọ́jọ́ àbámẹ́ta tàbí bóyá mi ò sí yẹn tó sì ilé tí mo lè fi ṣe aṣọ tí mo fi lè fọ aṣọ yìí, mo lè fún ẹ̀ àwọn alágbàfọ̀ ní aṣọ mi, tí máa sì gba aṣọ mi padà ní ẹ̀ ọjọ́ kejì. Tí mo mọ̀ pé mo ti mo ti ṣe ni mo ti mo ti gbé iṣẹ́ yẹn, mo ti gbé fún ẹni tí ó lè ṣe nìyẹn. Ẹ̀ aṣọ fífọ̀ jẹ́ ǹ tí ó n jẹ́ ara ìmotótó inú ara, tó yẹ pé óníkáluku gbọ́dọ̀ máa ṣe imototọ̀ ara ẹ. Tó ní aṣọ dídọ̀ọ̀tí àti ẹ̀ aṣọ dídọ̀ọ̀tí ara wà dídọ̀ọ̀tí ni, tí ó sì jẹ́ pé ó máa ń fi ó lè fa àìsàn sí ara ènìyàn. Béyen ló fi jẹ́ pé ó ní ó ní íṣe pàtàkì kí oníkálukú kó mójútó ara ẹ. Ẹ̀ aṣọ tí èèyàn bá ní kí èèyàn fọ̀, kí èèyàn dẹ̀ lọ wọ́n dáadáa, ẹ̀ láti jẹ́ pé kí èèyàn lè jáde dára. Ntorí ẹ̀ ìrẹsì ni sì lè ṣe ènì lọ́jọ́. Bá ṣe dẹsì laṣẹ nǹkan, ẹ̀ wọ́n ní tó bá ṣe múra n lá àwọn èèyàn yóò ṣe ka ẹ kún, òun náà sì máa ka ẹ sí. Ẹ̀ni tí ó bá múra dáadáa, ẹ̀ wọ́n rọ wọ́n wọ́n á ní ìkà kún èèyàn, torí wọ́n tò ń jẹ láti bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ gidi, wọ́n á ní ìkà gẹ́gẹ́ bí ẹ̀ni tí wọ́n á máa ṣàpọ́nlé rẹ̀.

Àwọn àmàle di iṣẹ́ Olúwa. Olúwa ló da ayé, tó da sánmà, tó da ilẹ̀ lórí sánmà. Nínú sánmà ó fi àwọn ìràwọ̀, ó fi wọ́n ṣe ẹwà sí ojú sánmà. Eléyìí ló fi jẹ́ wípé tó bá ti di ọwọ́ alẹ́ tó ti dùnrun tí ó jẹ́ pé ìràwọ̀ a ṣìtán, a taná, a tọ̀mọ̀lé fún ọmọ aláye. Ẹ̀ yìí ó máa ń jẹ́ ohùn tí ó wuni lórí tó sì máa ń múnu ẹnu idun tí ó sì máa ń jẹ́ kí èèyàn tó nígbàgbọ́ nípa Ọlọ́run tí ó ṣẹ̀dá ayé, ó ṣẹ̀dá ohun gbogbo. Nítorí pé àwọn ìràwọ̀ tí ó bá dóru, ìràwọ̀ títàn ó máa ń mú ojú ọ̀run, ó máa ń mú rẹwà tí ó sì jẹ́ wípé ilé yìí ló máa ń jẹ́ kí èmi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lálẹ́ máa jáde síta. Màá sì máa ṣe, màá máa, màá máa ṣe, èèè màá máa mú àwọn ìràwọ̀ tí màá sì máa tí inú mi yóò sì máa dùn tí màá sì máa gbé Olúwa tóbi lórí iṣẹ́ tó ti ṣe. Nítorí pé, ẹ́ ìràwọ̀ yìí, àwọn ìràwọ̀ yìí ó ní bọ́, ó ní bọ́ lọ́hun ṣe ṣe wọn tí ó sì jẹ́ pé kọ̀ọ̀kan ó wà ní ààyè tí Ọlọ́run fi sí i tí wọ́n, tí àwọn ìràwọ̀ yìí tí wọ́n, wọ́n, wọ́n, wọ́n mú ilẹ̀ ààyè, wọ́n mú ẹ́ẹ́ ojú ọ̀run rẹwà. Ẹ́ ẹ gbọ́, ó ṣe ẹ́ pé alẹ́níkan èèyàn rí ìràwọ̀ tí yòò lè rí ìràwọ̀ ní ọ̀sán tí ó jẹ́ pé òòrùn ni ìtànṣán. Ẹ́ ìràwọ̀ náà, òun náà ló ní òòrùn òun àti òṣùpá. Ẹ̀ tó yẹn máa ṣe ń wo òṣùpá, tó yẹn wo bí òṣùpá ṣe ń le jọ́sí, ẹ̀ ìnáà ni yẹn máa ma ka ọjọ́ orí rẹ̀. Tó sì jẹ́ wípé ìràwọ̀, àrà àwọn ǹkan, ìràwọ̀ ìwú, òní mi máa ń sábà ṣe ní ọwọ́ alaalẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi gbé iṣẹ́ Olúwa ga, láti fi mọ̀rí rí iṣẹ́ Olúwa.

Orin fújì ní orin tí èmi fẹ́ràn jùlọ torí pé nínú orin fújì yìí, ẹ̀yàn máa ń rí ẹ̀kọ́ tó pọ̀ kọ̀ níbẹ̀. Yàtọ̀ sí pé orin fújì, o máa ń kún fún ẹwà èdè àti àwọn, àwọn ohun, ohun, àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé o máa ń dáni lára yá. Wọ́n tún máa ń fi orin fújì, wọ́n tún máa ń fi ń kìlọ̀ ìwà tàbí kí wọ́n fi máa sọ ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Lára àwọn olórin fújì tí mo fẹ́ràn sì, òun ni, Alhaji Sikiru Ayinde Barrister tí wọ́n ń pè ní, Mr. Fuji, kí ọlọ́run bá wà forun ké wọn. Ó wà lára àwọn, àwon bàbá yì jẹẹ́ lára àwọn ohun tí o mú mi nífẹ̀ẹ́ sí orin fújì torí pé ẹwà èdè tàwọn onífújì tó máa ń lò, tó fi máa ń kọ orin wọn tó sì jẹ́ wípé àwọn ohùn tó dùn àti àwọn ìlù ìbílẹ̀ ta máa ń lò fún àwọn orin wa, òun ló máa ń jẹ́ kí orin yìí kó dùn, tí ó sì jẹ́ wípé àwọn orin yìí, òun ni wọ́n a fi ń ṣe àwọn, wọ́n a fi ń ṣe, ẹ̀, wọ́n ma fi ń dá àwọn èèyàn lára yá. Ẹ̀, lófi jẹ wípé àti kékeré, n lèmi ti nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ àwọn orin fújì, ẹ̀, pẹ̀lú gbogbo àwọn olórin tó ti, tó, tó, tó ti lọ àti àwọn tó sì wà láyé tó sì ń kọ orin fújì di isin. Ẹ̀, ni àsìkò yìí, ẹ̀, èmi nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin, ẹ̀, King Dr. Saheed Osupa pẹ̀lú orin, ẹ̀, Ọ̀túnba Alabi Wasiu Pasuma torí pé àwọn méjèèjì yìí wọ́n ti gbìyànjú nínú orin fújì náà tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àígbà, òun ni mo máa ń tẹ́tí sí orin àwọn méjèèjì yìí. Ẹ̀, àwọn olórin fújì mìíràn tí wọ́n náà ń gbìyànjú, ẹ̀, àwọn náà mo máa ń gbọ́ orin wọn lékọ́okan tí ó sì jẹ́ wípé mo gbà pé, ẹ̀, àwọn orin, gbígbọ́ orin àwọn yìí, ó máa ń jẹ́ kí èèyàn kọ́ ẹ̀kọ́, wọ́n sì máa ń mú jẹ́ kí èèyàn, ẹ̀, ó máa mú ni lára, ó máa ń fún, ó máa ń jẹ́ kí ara yá tí ó sì máa ń di ìdánimọ̀, ó máa ń, ó máa ń mú ni, ó máa ń, ó máa ń gbé kí èèyàn kẹ́ ẹ̀kọ́ ó sì máa ń mú fún ni ní ìdárayá.

Èmi fẹ́ràn láti má a mu coffee ní àárọ̀ kùtùkùtù tí mo bá se de ẹnu iṣẹ́, torí wipé mo gbà pé, ẹ́, coffee ní àwọn èròjà tí ó má a ń tu ní lára tí ó sì jẹ́ wípé ó ma ń fún ni láńfààní láti tè ra mọ́ iṣẹ́ òjọ́ ẹni. Ẹ̀, tí mo bá ti dé ibi iṣẹ́ ní àáraro, òun ni mo máa sábà mú coffee kọ́ọ̀pù kan tí ó sì jẹ́ wípé lẹ́yìn ẹ̀ bayìí, ẹ́, oúnjẹ ọ̀sán, ohun ló tu kù, ẹ́, lẹ́mọye ìgbà, òun ni mo máa ń ṣe eléyìí. Ẹ̀ẹ̀kọ̀kan mo má a mu tíì nígbà tí mo bá wà ní ilé, ṣùgbọ́n èmi ò ṣe máa mu tíì ní ẹnu iṣẹ́ tí ó sì jẹ wípé, ẹ́, ìdí sí pàtàkì tí mi ò kí ń ṣe lẹ́èní pé tíì ó máa ń kún mi ní òórùn, èmi ò sì nífẹ̀ẹ́ sí àti má a sùn ẹni iṣẹ́ torí eléyìí yóò jásí ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, iṣẹ́ pọ̀ láti ṣe, èmi ò gbọdọ̀ wá tún máa máa s'okùn fa bí màá ṣe máa sùn lẹ́nu iṣẹ́. Eléyìí ló fàá tó fi jẹ́ wípé coffee ni mo máa ń mu ní àárọ̀ lẹ́nu iṣẹ́ wa tí mi ò sì nífẹ̀ẹ́ sí àti má a mu tíì, ẹ́, ní ẹnu iṣẹ́. Ọ̀dọ́, ẹ́, ẹ́, ṣùgbọ́n àwọn tó máa ń sọ wípé coffee ní èròjà, ẹ́, caffeine tí ó máa ń jẹ́ kí i, ẹ́, tí ó lè ṣe àkọfún oko fa àrùn jẹjẹrẹ ẹni tó lè fa àbúrú sínú ara. Ẹ́, èmi ni mo gbàgbọ́ pé òótọ́ ni ó ní àrùn èròjà caffeine, ṣùgbọ́n, ẹ́, ẹni tí yóò ní àrùn kan, ó ti gbọdọ̀ láwọn nkan miiràn náà nínú ara rẹ̀ tí yóò ran, ẹ́, ọ̀nà tí yóò ran àrùn yẹn lọ́wọ́ láti ṣe, láti lè, láti yóò ran àrùn yẹn lọ́wọ́ láti lè wà nínú ara láti lè má ṣe ara lọ́sẹ́ lọ. Eléyìí ló jẹ́ pé èmi ni mo gbàgbọ́ wípé, ẹ́, caffeine tí wọ́n sọ pé wà nínú coffee òun kò ṣe ẹni tí ó tó ní, ẹ́, ìdí tí èmi kò fi máa mú ní àìmọ́ ní àsìkò tí ó bá yẹ kí n mú.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa tí a sì jọ ní àwọn ìbáṣepọ̀ tí o mọ́nyán lórí láàrin ara wa. Torí pé, nínú ìdílé t'èmi ti wá àti inú agbègbè t'èmi dàgbà sí, a ma ń bá àwọn aládùgbò, a ma ń báwọn ṣé, elẹ́yìí ló fi jẹ wípé, òun tí, ẹ̀kọ yìí òun ni mo fi dàgbà, ti èmi náà, tí mo sì mú ẹ̀kọ yìí lò tí mo mú ẹ̀kọ́ yìí lò lásìkò yìí. Àwọn aládùúgbò àbí alá àwọn aládùúgbò mi ní e a oníkálùúku á jọ wà fúnna wa tá sì ní ànfàní tá lè ṣe fúnra wa. Ní biya bá ṣe wà ní àdúgbò, òun ló sì jẹ́ wípé ìpàdé, en. Àwọn ìpàdé àdúgbò, wọ́n máa ń wáyé tí a sì jọ máa ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí yóò tún gbé àdúgbò a lárùgé àbí àwọn nǹkan tí a nílò fún ìlọsíwájú àti ìdàgbàsókè àdúgbò wa. Ehn elẹ́yìí ló jẹ́ wípé, e n èmi nàá fi n máa ń lọ sí ìpàdé àdúgbò tí mo sì máa ń bá wọn, tí mo máa ń bá wọn kópa nínú ìpàdé yìí láti jẹ́ kí ǹkan kó dára. Ehn èyí gangan ní ìdí pàtàkì. Elẹ́yìí gangan ni n tó fàá, tó sokùnfà bó ṣe rí pé mo ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aládùúgbò kọ̀ọ̀kan ti ó sì jẹ́ wípé aimoyẹ ọ̀nà ni àtijọ́ gbà ṣera wa láǹfààní. Torí ipé en, en tí èèyàn bá wà tajo wa làdúgbò tí èèyàn ti mọ̀ra ẹni, tí èèyàn bá ríra ẹni níbi tí èèyàn ó ti ṣera ẹni aláǹfààní, ó máa tún yá, ó máa tún ṣe, ó máa tún jẹ́ kó jẹ́rọ̀rùn fúnni láti ṣe irú nǹkan báyìí. Yàtọ̀ sí àwọn agbègbè mi tó jẹ́ wípé wọ́n kì í bá ara wọn ṣé, wọ́n kì í bá ara wọn sọ̀rọ̀, oníkàlùúku o kán máa dá ṣe nǹkan tìtí ẹ ni, en tó lè bá jà wọ́n, oníkàlùúku o kán máa ṣe n tó bá wù. Elẹ́yìí ni èmi gbó ní wà gbọ́ pé kó dára tó en tí ó ṣi yẹ kó máa rí báyìí.

Oúnjẹ òpópónà ni nǹkan tí ó gbadúgbajà ní ìlú Nàìjíríà, gágàga ní àwọn agbègbè ilẹ̀ Yorùbá tí ó sì jẹ́ wípé, ẹ́, bí i bá, oúnjẹ òpópónà òun ni ọ̀pọ̀lọpọ̀ òun ni àwọn ìdílé mìíràn ni wọ́n máa tí jẹun tí wọ́n ṣì kí dáná nílé wọn. Ẹ̀, tó jẹ́ wípé tí ọmọ bá jí, ẹ́, tàbí tẹ́yí tí ọmọ bá jí, tí bàbá bá jí àti ìyàwó, gbogbo wọn, wọ́n lọ máa ra ara jẹ, tí wọ́n sì máa ra oúnjẹ òpópónà ni. Ẹ̀, oúnjẹ òpópónà yìí òun ni ó jẹ́ pé, ẹ́, mo máa, mo máa rí láwọn èèyàn máa ń rà dáadáa ní bi emí ṣe ń dàgbà. Ṣùgbọ́n ní ìdílé tiwa, un ẹ́, a máa ń dáná oúnjẹ ní àárọ̀ kí ó tó di pé a kúrò nílé. A sì máa ń, ẹ́, èyí ló fi jẹ́ wípé a máa ń jẹ oúnjẹ àárọ̀, oúnjẹ ọ̀sán, oúnjẹ alẹ́ ná, a máa ń dá iná nínú ilé wa ni tí a sì kí ń rí, tí a kì í rà ara jẹ, ẹ́, nínú ilé wa. Idí pàtàkì ni tí èmi kò fi fẹ́ràn láti máa jẹ oúnjẹ òpópónà torí pé mo fẹ́ràn oúnjẹ ilé dáadáa. Mo fẹ́ràn oúnjẹ ilé wa dáadáa ju oúnjẹ tí mo bá fẹ́ jẹ níta lọ. Ẹ́, ẹ̀kọ kan bóyá tí mi ò bá ní àǹfààní láti dáná òun ni mo máa ń ra oúnjẹ òpópónà tí ó sì jẹ́ wípé, a máa, ẹ́, ilé oúnjẹ tó ń gbajúgbajà òun ni mo tún máa ń sábà lọ ra oúnjẹ lẹ́ẹ̀kọ̀ọ́ kan. Ṣùgbọ́n oúnjẹ òpópónà ni ò sábà sí, ni ò sábà sí inú àṣà ti mi tí mo sì ní ìgbàgbọ́ pé oúnjẹ tí mo máa fọ ara mi ṣe láti inú ilé tí mo mọ bí wọ́n ṣe ń ṣe ni n mo máa ní ìgbàgbo kikùn nínú rẹ̀. Torí àwọn aimoyẹ oúnjẹ òpópónà ni ẹ́, wọn à ní ìmọ̀tótó tí wọ́n o sì ń, tí ibí ti won ti ń ṣe ṣe àwọn oúnjẹ yìí ò dára tó tí eléyìí ṣe lè fa àrun, ẹ́, siyi inú ara ènìyàn. Ṣùgbọ́n àwọn ọmọ èèyàn, àwọn èèyàn la tí ń jẹ báyìí fún ìgbà pípẹ́ tí ó sì sì nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀, èyí ló fi jẹ́ wípé, ẹ́, ẹ́, èyàn ò lè, ẹ́, ọrọ̀ ajé náà ni àwọn tó sì ń tà oúnjẹ òpópónà náà ń ṣe. Ẹ́, so eléyìí ni ó fi jẹ́ jẹ́ kí èèyàn lè bu ẹnu àtẹ́ lu àwọn irú nǹkan báyìí tí ó sì jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ń tà, ẹ́, àtàwọn tí wọ́n ń rà, ẹ́, àwọn mejeeji òun ni ó jọ, ó jọ balára mu tí wọ́n sì jọ, tí wọ́n sì jọ nífẹ́ sí fún ra won.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títamì tí ó jẹ́ tí a máa ń pè ní target. Ẹ̀yin ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ, òun ló ti jẹ́ kí mo máa ń fún àwọn èèyàn ní àfojúsùn tí wọ́n sì, tí àwọn èèyàn yìí tí wọ́n sì máa pè ẹ̀yin tí yóò dára fún wọn ni láti, láti pàdé àfojúsùn yìí tí ẹ́ wọ́n á sì máa ṣiṣẹ́ tán, tí wọ́n á sì máa, tí oníkálukú sì máa ṣiṣẹ́ tán, ó máa lo ọ̀pọ̀lọpọ̀, ẹ́, ọ̀nà tí wọ́n bá mọ̀ pé awọ́n lè gbà láti pàdé àfojúsùn yìí. Ẹ̀hn, èmi náà mi ò yọ kúrò nínú àwọn èèyàn yìí, ó jẹ́ wipé tí àfojúsùn, ẹ́, títà pẹ̀lú, ẹ́, ibi iṣẹ́ mi tí ó jẹ́ pé ó ní òun tí ó jẹ́ ní oṣooṣù tí mo sì gbọ́dọ̀ bá pàdé àfojúsùn yìí tí mo gbọ́dọ̀ jẹ́ kí ti ó jẹ pé èmi náà gbọ́dọ̀, ẹ́, mo gbọ́dọ̀, ẹ́, pàdé àfojúsùn yìí tí ó sì jẹ wipé ẹ̀ àìpàdé rẹ̀ ni ó máa ń fa, ẹ́, ìdíwọ́ fún mi lẹ́nu iṣẹ́ tí ó sì jẹ wipé ó máa ń fa, ẹ́, ìgbọnira, àìgbọ́ra ẹni yé láàrin èmi àti àwọn ọ̀gá mi. Àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́ òun ni èmi ò sì ní láǹfààní sí tí mi ò bá pàdé àwọn àsìkò tí mi o pàdé àfojúsùn yìí. Eléyìí ló fi jẹ́ wípé ní àìmọye ìgbà, òun ni mo máa ń tiraka láti pàdé àfojúsùn tí àwọn ọ̀nà tí mo sì máa ń gbà láti ṣe ohun kan báyìí tí mo máa ń fi ń ṣe, tí mo máa ń fi mú sílé, ko wá fi mú sí, mú sí ìmú iṣẹ́, òun ni mò ń, àwọn ọ̀nà tí mo máa ń gbà, òun ni mo máa ń ní ó jẹ́ wípé, ẹ́, ó máa ń jẹ mí lọ́wọ́ Tó sì jẹ wípé àwọn ọ̀nà tuntun ni mo máa ń tún ronú láìmọye ìgbà láti tayọ àfojúsùn mi torí wípé, ẹ́, kò sí ẹ́ lómulò iṣẹ́ yà. Mo fẹ́ máa ṣe iṣẹ́ mi dojú àmi, mo fẹ́ ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ tí mo sì ní ìgbàgbọ́ pé tí oníkálukú bá ṣe iṣẹ́ rẹ̀ bó ṣe tọ́, bó ṣe yẹ, ẹ̀, ìgbérè, ìgbéga ilé iṣẹ́ wa ni yóò fi jẹ́ tí ó sì jẹ́ pé àwọn oníbàárà wa wọ́n ó sì ní ìgbàgbọ́ kíkún nínú wa tí wọ́n sì máa pa, tí wọ́n sì máa bá wa ra ọjà tí ilé iṣẹ́ wa yóò sì gbòòrò sí tí, ẹ́, àwa náà, àwa náà tó jẹ́ òṣìṣẹ́ tí àwa náà sì máa rí ẹ̀tọ́ wa gbà láti ìgbà dé gbà.

Bẹ́ẹ̀ni, mo forúkọ sílẹ̀ ní ilé ìdárayá tí à n pè ní gym torí pé mo gbà pé, ẹ́ ìdárayá ni ohun tí ó má n ṣe ara ní ànfàní. Eléyìí ló jẹ́ pé àwọn ọjọ́ ìsinmi mi lẹ́nu iṣẹ́ ni mi ò kan sábà lò láti wà nílé lásán. Tí ó sì jẹ́ wípé, ẹ́ àwọn ilé ìdárayá tí wọ́n ti má n ṣe, ẹ́ ìdárayá, ẹ́ òun ni èmi má n lọ láti lọ, ẹ́ láti lọ dárayá, láti lọ ṣe eré ìdárayá. Tí ó sì jẹ́ wípé, ẹ́ mo ṣe, mo ṣe ìforúkọsílẹ̀, mo forúkọ sílẹ̀ tí mo sì jẹ́ ẹ́ n tí ó má n, tí mo sì má n, ẹ́ tí mo sì má n sanwó lóṣoolóṣù láti, láti wá sí ilé ìdárayá náà. Ẹ́ ó má n ṣe, àwọn ìdárayá tí èmi má n ṣe ni ohun tí ó má ra ṣiṣẹ́ ní oríkerike ara mi tí ò kan ṣẹ pé láti, láti, lákàntí, ẹ́ lákàntí jẹ́ kí, lákàntí jẹ́ kí iṣẹ́ ara mi kó tóbi sí. Ṣùgbọ́n èmi má n ṣe àwọn ìdárayá tí yóò ṣiṣẹ́ ní gbogbo ara mi, ẹ́ tí yóò sì mú ẹ́ kí oríkerike ara mi kó jí pépé. Ẹ́ mo má n ṣalabapade de àìmọye àwọn ọ̀rẹ́ ní ilé ìdárayá náà tí ó sì jẹ́ pé ohun tí, ǹkan ìyọkàn náà ni gbogbo wa wá fún láti jẹ́ kí ara wa wà ní àlàáfíà. Ki àrà sì wà níbí pé, ẹ́ àwọn ilé ìdárayá yìí òun ni wọ́n á ṣàgbékalẹ̀ láti jẹ́ kí oníkálukú ki, ẹ́ ó lè má a, ẹ́ gbogbo àwa tó jẹ́ wípé iṣẹ́ ijókòó la ó má n jókòó ní gbogbo ìgbà, ẹ́ kó má lọ dí pé ìhùn má sanra san ju. Ẹ̀nyàn nílò ilé ìdárayá yìí láti jẹ́ kí, ẹ́ a ti má a, láti jẹ́ kí èèyàn ó lè wà láàlá àáfíà kí èèyàn sì lè, ẹ́ kí èèyàn ṣe, kí èèyàn sì lè, kí èèyàn dá pé ó sì wà láàlá àáfíà.

Ìṣòro jẹ́ ohun tí ó wà tó jẹ́ ara àwọn ǹkan tí èèyàn máa ń ṣàlábàápàdé nínú ayé àti ní ibikíbi. Lẹ́nu iṣẹ́ àwọn ìṣòro máa ń wà láti ìgbà dé ìgbà, ṣùgbọ́n ọpọlọ àti ọ̀nà láti lè tán ìṣòro yìí, òun ló sì jẹ́ kí èèyàn sì jẹ́ ẹni tí ó ní ìtumọ̀ lé ẹnu iṣẹ́. Tí ìṣòro bá dé lẹ́nu iṣẹ́, bo yá ẹ̀, egbọn, gbólohun aṣọ ló ṣẹlẹ̀ láàrín èmi àbí akẹ́gbẹ́ mi àti akẹ́gbẹ́ mi. Ẹ̀, ó ní àwọn ọ̀nà ta máa ń gba ìyanjú lé, tí ó sì jẹ́ pé èmi ni mo máa ń sábà náwó ìfẹ́ tí máa ṣe ìyanjú láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tán. Tí ó bá jẹ́ pé iṣẹ́ tó ń gbé fún mi, òun ni mo ní ṣorò pẹ̀lú ni. Ẹ̀, èmi máa ń sábà gbìyanjú láti tán ìṣòro yìí. Ẹ̀, màá kọ́ ronú nípa ìṣòro yìí, màá ronú lórí àwọn ọ̀nà tí mo ti fi, ẹ́, kọjú ìṣòro tó ń jọmọ́ ilé ní àwọn a, àṣìkò tó ti lọ sẹ́yìn. Tí ó sì jẹ́ pé tí eléyìí ò bá ṣiṣẹ́, ẹ́, èmi yóò gbìyànjú láti pa nǹkan yìí tì fún ìgbà kékeré, fún ìgbà díẹ̀, tí ó sì jẹ́ pé màá padà sẹ́nu rẹ̀. Ẹ̀, tí n bá ti padà sẹ́nu rẹ̀, èmi yóò sì tún ronú àwọn ọ̀nà mi tí màá sì fi-- tí màá ronú àwọn ọ̀nà mi náà tí mo tún lè gbà ṣe nǹkan yìí. Tí ó bá tún jẹ́ pé n tí mi o rí ṣẹ lẹ́yìn ìgbà yen eléyìí ni, èmi yóò sì gbìyànjú áti bá àwọn èèyàn sọ̀rọ̀. Màá bèrè, màá fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí irúfẹ́ ìṣòro yìí bá ṣe ti kójú ẹ ní e ọ̀tọ̀yin wà. Ẹ̀, tó sì yẹ i pé mo ní igbàgbọ́ pé àwọn ọlọ́pọlọ pípé ẹ̀dà ì làjọ wà lẹ́nu iṣẹ́ àtàwọn ọmọ iṣẹ́ tó ń jẹ́ ọmọ alábẹ̀ mi ni àtàwọn tó ń jọ́ga mi ni. Ẹ̀, kò sí ẹni tí ẹ lè bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ tí ó ní fún yan ní ìmọ̀ràn tí ó tọ àti n tó yẹ. Ẹ̀n, ìmọ̀ràn tí wọ́n bá fún mi, ó wà lára àwọn ǹnkan tí màá mú lò láti ṣe, láti wò wá ojútùú sí ìṣòro yìí. Ẹ̀n, tó sì yẹ pé ngbà mìíràn náà, ẹ̀, fúnra mi náà ni màá ronú ọ̀nà tí màá gbà láti tọjú, láti kọjú ìṣòro yìí. Tori ípé ara nǹkan tó ń fún wa ní àmúyẹ á sì tun má jẹ́ kí iṣẹ́ wa bí ó máa ń ní ìtumọ̀ sí, òhun ni o--, ọ̀nà, òhun ni, ẹ́, àmúyẹ, àmúyẹ láti lè kọjú ìṣòro tí ọ̀kọ̀ọ̀kan nínú àwa òṣìṣẹ́ ta ní.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn ijó, tí mo sì fẹ́ràn láti máa jó. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn orin, òun ni mo máa ń wo, eh, fídíò wọn, tí mo sì máa ń rí àwọn ọwọ́ ojú fún orin kọ̀ọ̀kan. Èmi náà máa ń gbìyànjú láti, ehn, láti kọ́ nípa àwọn ọwọ́ ojú yìí tó sì jẹ́ pé tí wọ́n bá ti ń-- tí orin yìí tí mo bá ti ń gbọ́, òun ni mo máa ń sábà gbìyànjú láti jó àwọn ajo tí wọ́n bá jó nínú orin ọ̀wọ́n, tí mo sì gbà pé ó ní, ó ní kúró orin, òun ni ó ní bá ṣe máa ń jó sí i. Ẹni tí wọ́n sì ń sọ wọ́n ni ọwọ́ gẹ̀gẹ̀ ló sì wá jó jó., ẹni tí yóò bá jó, òun ni láti jẹ́ kó, kó lo ara rẹ̀. Láti gbogbo ara ní èèyàn, ní èèyàn fi máa ń jó. Tí ó sì jẹ́ wípé kò sí ẹ̀yà ara tí èèyàn ò le fi jó. Àwọn tí wọ́n ń kọ orin, ehn, àwọn jó tí wọ́n máa ń jó, tí wọ́n máa ń fi bá orin náà mọ̀, làwọn tó ń jẹ́ wípé ó tún lè jẹ́ pé orin wọn, ẹwà orin wọn kó tún yọ. Tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀, àwọn jó yìí ni a ti gbọ́ rí ní àìmọye ìpà. Ni a ti gbọ́ àwọn jó, ehn, ehn, láti gbọ́ nípa, ijó, ẹ̀ mọye ojú táwọn ọlọ́rin tí wọ́n ti gbé dé títà, tó sì jẹ́ wípé àìbàyàwó ènìyàn, òun ni wọ́n máa ń jó àwọn jó yìí tí ilé ìgboro. Lára àwọn jó tí àwọn ẹ máa rí, òun ni àwọn jó bí orin Tinara Mali, a máa ń sọ ijó sobi. Lára àwọn ijó tí a máa ń sọ, ó náà ni ijó, ijó Ṣákí tí Bọ̀bọ̀ àtàwọn ijó rẹpẹtẹ báyìí táwọn èèyàn máa ń jó ákèrè. Tí ó sì jẹ́ wípé àwọn jó yìí, ehn, ó jẹ́ kí àwọn orin tí wọ́n kọ kó fi gbajúgbajà.

Tábìlì mi lẹ́nu iṣẹ́ inú jẹ́ èyí tí ó jẹ́ ìgbàlódé tí ó sì jẹ́ tayé òde òní, tí ó sì jẹ́ pé tábìlì mi ó fẹ́ dáadáa láti lè gba àwọn iṣẹ́ tí mò ń ṣe. Ẹ̀. Àìmọye fáìlì ló máa ń wà lórí tábìlì mi lẹ́ẹ̀kan ná. Àwọn fáìlì tí mo ti ṣẹ́ lórí, àwọn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn fáìlì tí má sì fi ṣọwọ́ sí, ẹ́ẹ̀, ibi tó tùkù, àwọn náà máa ń wà lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn fáìlì tó jẹ́ wípé ó, òún, àwọn fáìlì tí àwọn iṣẹ́ tí mi, mi ò tíì ṣiṣẹ́ lórí náà, ìná máa wà lẹ́gbẹ̀ẹ́ kan. Àtàwọn fáìlì tó jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe, ẹ́, mi ò tí ì ròju tu iṣẹ́ yẹn tán, àwọn yẹn náà máa wà lẹ́gbẹ̀ẹ́ kan. Tó sì jẹ́ wípé tábìlì mi òun ni ó jẹ́ ẹyin tí mo máa ń sábà ti ṣiṣẹ́, tí mo máa ń gbẹ́ lọ kọ̀ǹpútà mi náà sí, ẹ́, pẹ̀lú gbogbo àwọn ǹkan ìyókù tí mo bá nílò àti ṣe. Kí n tó dé ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù, òun ni àwọn, ẹ́, àwọn òṣìṣẹ́ ni wọ́n ti máa ń bá mi nu tábìlì mi, tí wọ́n á sì nu, ẹ́, àga ijoko mi náà, tí wọ́n á sì tún inú ilé, ẹ́, wọ́n tí wọ́n á tún inú, ẹ́, inú ọ́fíìsì mi tí wọ́n bá mi tún ṣe. Ẹ̀ tó sì jẹ́ wípé orí tábìlì mi, òun ni mo ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ mi, ẹ́, lẹ́nu iṣẹ́. Ẹ̀ tábìlì mi, tábìlì mi, òun sì ni ẹyin tí ó jẹ́ wípé, ẹ́, èmi kò, kò, mi ò, mi ò, mi ò, mi ò ń sábà, ẹ́, pín tábìlì pẹ̀lú àwọn èèyàn yàtọ̀ sí àwọn àwọn ọmọ iṣẹ́ mi ìlẹ́nu iṣẹ́, yàtọ̀ sí àwọn ọmọ labe mi lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ń sábà pín tábìlì pẹ̀lú ara wọn ni. Èmi ni tábìlì eyoọ̀kan tó wà fún mi tí ó jẹ́ pé mò fi máa ń ṣe iṣẹ́ mi, tí ó sì jẹ́ wípé, ẹ́, ara àwọn tábìlì tí ó jẹ́ àwọn tábìlì tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù tí ó sì jẹ́ ẹyin tí ó jẹ́ ìgbàlódé jù lọ, òun ni ẹyin tí ó wà ní inú ọ́fíìsì tèmi.

Ìbáṣepọ̀ èmi àti olórí ilé iṣẹ́ wa ni ó jẹ́ ẹ̀yi tí ó dára, tí ó sì jẹ́ wípé olórí ilé iṣẹ́ wa ni èmi àti wọn jọ máa ń lọ sí ìrìnàjò lẹ́ẹ̀kan kan, tí ó bá lọ́wọ́ ìrìnàjò tí ó máa ń mú àgbéga àti ìdàgbàsókè bá ilé iṣẹ́ náà. Tí ó sì jẹ́ pé olórí ilé iṣẹ́ yìí ń fọkàntán mi torí pé mo wà lára àwọn, ẹ́ẹ́, òṣìṣẹ́ tí ó ti wà pẹ̀lú ilé iṣẹ́ náà fún ìgbà tó ṣe tó-- fún ìgbà pípẹ́. Tí èmi náà tí mo sì, ẹ́ẹ́, máa ń ṣiṣẹ́ kí ìgbàgbọ́ tí wọn ní nínú mi kí ó túbọ̀ máa gbèrú sí i. Gbogbo àwọn nǹkan tí olórí ilé iṣẹ́ wa tí wọ́n kà gẹ́gẹ́ bí àwọn, àwọn nǹkan, àwọn ṣíṣe, àwọn nǹkan ṣíṣe àti nǹkan tí a gbọdọ̀ ṣe ni mo máa ń gbìyànjú láti múlò ní gbogbo ìgbà. Tí ó sì jẹ́ wípé, ẹ́ẹ́, ìdàgbàsókè ilé iṣẹ́ ni èmi máa ń fi sí, ẹ́ẹ́, sì máa fi síwájú nínú gbogbo tí mo bá ń ṣe lẹ́nu iṣẹ́ yìí. Ẹ́ẹ́, tó fi jẹ́ wípé ilé iṣẹ́ náà ni ó jẹ́ àkọ́kọ́ sí mi nínú ìdúnadúrà tí mo bá ń ṣe pẹ̀lú àwọn oníbàárà tí mo sì máa ń fi gbogbo nǹkan tí yóò ṣe ilé iṣẹ́ láǹfààní, tí mo máa ń fi sí, ẹ́ẹ́, ọ̀kan àyà mí, tí mo máa ń fi sí, a, ǹkan tí ó pàtàkì síjú mi, ǹkan tí ó pàtàkì jù lọ sí mi nígbà tí mo bá ń bá àwọn, ẹ́ẹ́, oníbàárà ṣe ìpàdé pọ̀. Ẹ̀ẹ́, olórí ilé iṣẹ́ mi ni ẹni tó jẹ́ ẹni tí mo lè pè ní ẹni tó ní àkóríayẹwọ́, tó jẹ́ èèyàn ọlọ́hun, tí ó sì jẹ́ wípé ẹni tí ó ní ibẹ̀rù ọlọ́hun ni tí ó máa ń ṣe dáadáa sí gbogbo àwọn òṣìṣẹ́. Tí ó sì jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ ni a nífẹ̀ẹ́ olórí ilé iṣẹ́ náà pẹ̀lú ìṣọwọ́ ṣíṣẹ́ wọn àti bí wọ́n ṣe ń tọ́jú àwa gbogbo òṣìṣẹ́.

Oríṣìíríṣìí àwọn nǹkan tó pàtàkì sí mi jù lọ oun ló máa ń wà nínú àpò owó mi, tí ó sì jẹ́ pé àpò owó náà oun ni gẹ́gẹ́ bí a ṣe ti ń pe orúkọ rẹ̀, òun ni mo máa ń kó àwọn owó sí, tí ẹẹhn káàdì ìdánimọ̀ mi náà ti máa ń wà nínú àpò owó náà. Mo tún tọ́jú, mo tọ́jú àwòrán mi náà sínú àpò owó yìí. Yálà o, eléyìí tó fi jẹ́ pé tí àpò owó náà tí ó bá sọnù tàbí mi ò bá rí mọ́, ẹni tó bá rí i, ó ṣe é ṣe kan fẹ́ dà padà, wọ́n lè fi àwòrán yìí, wọ́n lè fi òǹkà sí mi níbi tí mo bá wà. Bẹ́ẹ̀ sì náà ni, òun ni káàdì iṣẹ́ mi náà wà nínú òun. Ó máa ń wà nínú ẹhn àpò owó yìí torí mo mọ̀ pé káàdì iṣẹ́ yìí òun ni ó ní àwọn àdírẹ́sì mi àti ibi tí mò ń gbé. Wọ́n ṣe lè ṣàwárí mi níbi tí mo bá wà, ìyẹn tí káàdì náà tó bá sọnù. Káàdì yí ni mo ti ń, ah ẹni ìyẹn tíì, ẹhn. Àpò owó yìí ba sọnù, àpò owó yìí ni mo ti ń lò fún ẹhn ọdún mẹ́ta nísin yí, tó sì jẹ́ wí pé ó máa ń wà pẹ̀lú mi ní ẹhn àwọn àsìkò tí mo bá ti kúrò ní ilé, tí mo lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá ń kúrò ní àti ìlú kan sí ìlú mìíràn. Torí mo mọ̀ wípé ẹhn èyí yìí ni ó ní àwọn nǹkan tó jẹ́ wọ́n fi ń kí nǹkan ìdánimọ̀ mi tó ní nínú, tí ó sì jẹ́ kò má ń, mo máa ń gbìyànjú láti jẹ́ kó wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Àpò owó yìí òun ni mo fẹ́ràn sí, torí pé ìgbà tí mo fi ra, ẹhn bí àpò owó náà bó ṣe níye le lórí bó ṣe níye lórí ki o àti bí ó ṣe ẹhn rẹwà sí, nítorí ẹ́ ni ló jẹ́ kí n mú àpò owó náà kí n rà lásìkò tí mo rà, tí ó sì jẹ́ pé mi ò kábàmọ rí ra àpò owó náà tíi tó fi dòní, ẹhn. Àpò owó yìí ló ti ṣe mí ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní, tí ó sì jẹ́ wí pé tí mo bá tún rí àpò owó tó tún rẹwà lẹ́yìn eléyìí, màá ṣì tún rà tí màá sì fi sílẹ̀ fún ọjọ́ iwájú tàbí tí ó bá wù mí, mo ṣì lè fún èèyàn lẹ́yìn tuntun tí mo bá rà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn òkè torí pé àwọn àsìkò kan wá sẹ́yìn tó jẹ́ pé èmi lọ sí, èmi lọ sọ, eh, se ìrìnàjò lọ sí àwọn, eh, ibùdó ìsànílọ́jọ̀ tí àwọn òkè ńlá ńlá tó wà, tí ó sì jẹ́ wípé ní àwọn àsìkò yìí, eh, àwọn, àwọn atọ́ka tí wọ́n wà ní àwọn ibùdó náà, òun ni wọ́n máa ń ran àwọn èèyàn lọ́wọ́ láti gun òkè àwọn orí òkè yìí. Eh, tó sì jẹ pé emi náà mọ̀, eh, èmi náà sì tiraka pé emi náà fẹ́ gun òkè yìí lọ́jọ́ yẹn, tí èmi náà, tí emi náà sì gun, tí mo sì gbogbo agbára mi tí mo gun òkè yìí tó fi dé èyí, eh, tó fi dé orí rẹ̀. Eh, eleyi sì jẹ nǹkan wùrì nlá ńlá fún mi torí pé, eh, mo ti máa ń, mo má ń, eh, òkè jẹ̀ ara nkan ti mo maa n nifẹ̀ si ti mo ba ti ri wọ̀n lati ọ́kan modẹ̀ maa n eh! Mo tun maa n kan sara pẹ̀lu bi ọ́lọ́hun se sẹ̀da awọ̀n oke yii bi o se maa n ga to tí ó sì jẹ́ wípé mo má ń nífẹ̀ẹ́ sí láti jẹ́ pé emi náà gun àwọn orí òkè yìí tí máa de rin àwọn òkè yìí tí máa rìn dórí, eh, ibi tí ó ga dé. Eh, kí ó sì jẹ́ n tí ó dùn mọ́ mi n nù nígbà tí mo gun òkè, nígbà tí a lọ sí òkè Olu, òkè, eh, Olúma lọ́jọ́sí tí mo sì gùn dé òkè. Eh, èyí ni ohun tó wú mi lórí, tí ó sì jẹ́ pé tó bá tún di ijọ́ mi ta bá tún lọ sí orí òkè, èmi yóò sì tún gbìyànjú láti gun irú àwọn òkè báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣètọ́jú àwọn ọjà, torí pé eyín tí a máa ń mú, tí a máa ń mú lọ́kùnkúndùn lẹ́nu iṣẹ́ wa ni ká ta ọjà tí ó wà ní pípé, tí kò ti bàjẹ́, tí ká ta fún àwọn oníbàárà wa, tí ó sì jẹ́ pé ọjà tí ó bá ti bàjẹ́ tí ó sì ní pípé, òun ni àwa kì í ta fún àwọn oníbàárà wa, tí ó yẹ pé a máa ń kó wọn dànù ni. Láti lè má jẹ́ kí iyá wà ní, má jẹ́ kí ọjà náà kó máa sofo, torí la fi ní kí a ti gbọdọ̀ mójútó wọn dáadáa, tí ó sì jẹ́ pé a máa ń ṣe ilé yìí, ní àti ní gbogbo ìgbà. Àwọn ọjà tí a bá ń ta, a máa ń gbìyànjú láti kó wọn sí ibi tó pamọ́, ibi tí omi ò tí ní dé bẹ́ẹ̀, tí ìdọ̀tí ò tí ní dé bẹ́ẹ̀, tí ó sì jẹ́ wípé tí àwọn oníbàárà fi máa wá ra wọn, àwọn ọjà yìí ó máa wà ní ohun tí yóò wà níṣe lọ́jọ́, tí ó jẹ́ wípé láti bẹ́ẹ̀ náà la ti máa ń mú fún àwọn oníbàárà. Torí ilé iṣẹ́ wa, a ní ìfẹ́ sí ká fún oníbàárà ní ọjà, kí oníbàárà náà kó sì kan ṣàrá sí wa padà pé ọjà táa fún òun, ọjà dáadáa ni. Àwa fẹ́ máa ní àwọn oníbàárà kún àwọn tó ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀ ni. A kò fẹ́ pàdánù àwọn oníbàárà tó ti wà pẹ̀lú wa. Ilé yìí ló fi jẹ́ pé a máa ń ṣètọ́jú àwọn ọjà wa dáadáa, tí àwọn ọjà wa náà wọ́n sì máa ń polongo dáadáa ní ilé iṣẹ́ wa, tó máa ń polongo rẹ̀ fún àwọn oníbàárà wa, tí ó sì jẹ́ wípé àwọn oníbàárà náà, àwọn náà wọ́n máa ń, wọ́n máa ń fọn rere ilé iṣẹ́ wa, tí wọ́n tó máa ń mú àwọn ọ̀rẹ́ wọn wá láti wá bá wa dòwopọ̀. È leyìí ni ó jé ohun ìwúrí fún wa ki ó sì tún fi wa lókàn balè pé tá a bá se ìtójú ojà wa tá a fún àwon oníbàárà ní ojà tó dára awa yó si máa ní àwon oníbàárà tó tún máa ń po ju owó sí ni.

Èmi ò kí ń mọ èrọ ìlera o torí pé èmi ò mán bẹ̀rù, ẹ́, àwọn nǹkan tí mi ò mọ̀ bí tí wọn ti n ṣe, tí mi ò sì mọ àwọn tí wọ́n n ṣẹ̀dá àwọn ohun, ohun wọ̀nyí. Èmi má n bẹ̀rù láti lo wọn sínú ago ara mi, ẹ́, fún ìdí èyí, ìdílé yìí tó jẹ́ pé mi kì í sábà lo òògùn tí o bá n ṣe wípé bóyá, ẹ́, onímọ̀ṣeòògùn, dókítà tó bá fún mi láti ilé, láti ilé ìwòsàn. Ẹ̀, òògùn tó máa fún mi láti ilé ìwòsàn ni tí wọ́n máa fún mi láti máa lo nìkan. Òun le mi máa n lò, ẹ́, tó sì jẹ́ wípé àwọn èrò ìlera táwọn yẹn máa ń ta káàkiri, òun ni èmi ò kí ń sábà, èmi ò kí ń lò ara torí wípé, ẹ́, ìgbàgbọ́ mi wípé ohun tí wọ́n bá fún ìyàn láti ilé ìwòsàn, ẹ́, tó jẹ́ wípé kí wọn ṣe, ẹ́, tó jẹ́ pé yíyàn fún ìyàn láti ilé ìwòsàn, ó ṣe é ṣe kí ó ṣe àǹfààní, kó ṣe àbúrú tó pọ̀ fún ni ju àǹfààní lọ. Ẹ̀, lórí bú, mo gbà wípé ohun tó bá ti wọ inú ara ènìyàn, ẹ́, ó ní láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn oríkirìkì ara. Ó ní láti ṣiṣẹ́ ló pẹ̀ lórí àwọn oríkirìkì ara kó tó di pé ó jáde kúrò ní ara ènìyàn. Ẹ̀, lè lóòjọ́ wípé èmi máa ń kíyèsi nǹkan tí mo máa n lò sínú ago ara mi tí ó sì jẹ́ pé mi ò kí ń dédé gba nǹkan láti ọ̀dọ̀ ẹnikẹ́ni àbí bóyá kí ń rà láti ọ̀dọ̀ àwọn ọlọ́jà kankan tí ò ṣe ohun tí wọ́n kọ fún mi láti ilé ìwòsàn.

Pípààrọ̀ ọkàn ni èmi máà ń gbìyànjú àti ṣe tí iṣẹ́ bá pọ́n torí mo mọ̀ wípé ìsọ̀tún sóṣì má bàbí ìkẹ́ jẹ. Ẹ̀yìn gé èlé yìí ló dára jù fún ẹni tí ọba kó iṣẹ́ lélọ́wọ́. Ó ní ẹni agbódo òkun lè, kò jẹ́ ẹni a gbá. Ẹ̀hẹ̀ ẹ̀hẹ̀ ẹ́hẹ̀ ẹni tí a fi jo ìyàwó di, ó gbọ́dọ̀ le gbádìẹ́ òun ni. Ẹ̀yìn léèlo jẹ́ wípé tí àwọn tí wọ́n ń gbé iṣẹ́ púpọ̀ fún mi, wọ́n nígbàgbọ́ pé màá le ṣe iṣẹ́ ìdójú à mi ni. Ẹ̀yìn léèlo ló fi jẹ́ wípé tí mo bá ṣe iṣẹ́ kan lọ́wọ́, màá tún máa fọkàn sí àwọn iṣẹ́ mi tí mo tún ní tí ó sì jẹ́ wípé tí mo bá fẹ́ padà síbí iṣẹ́ yòókù báyìí, ọkàn mi ó lọ pátápátá kúrò níbi ẹni tí mo ti kúrò tí máa sì pàrọ̀ ọkàn pátápátá sí ẹlẹ́ẹ̀kejì ẹni tí mo bá ń ṣe lọ́wọ́ ni. Ẹ̀yìn léèyí ni mo ti fi kọ́ra tó sì jẹ́ wípé ẹ̀ tí láti àwọn ìgbà tí mo ti ń ṣiṣẹ́, òun ni mo ti ń ṣe irú nǹkan báyìí. Ẹ̀yìn yìí ló fi jẹ́ pé kò ní mí lára tí ó sì jẹ́ wípé ẹ̀ mo máa ń ṣe lórèkórè àti nígbà kúgbà tí ò sì ní ṣe tí mi ò sì ní ṣe tí mi ò sì ní ṣe èsì sí àmúlùmálà àwọn iṣẹ́ ìmọ̀ ara wọn. Ẹ̀yìn léèyí ni àwọn ènìyàn táa gbọ́n ṣiṣẹ́ ni wọ́n fi ń gbóríyìn fún mi. Ẹ̀ tí wọ́n sì mọ̀ wípé àwọn iṣẹ́ tí mo bá ṣe, ẹ̀ màá fi ẹ̀ tọkàn tààrà ṣiṣẹ́, òun ni tí mo sì máa ń ṣe iṣẹ́ dójú à mi. Ẹ̀yìn léèyìí ni wọ́n fi ń ní ìgboyà tó kún nínú mi tí mo sì jẹ́ lára àwọn tí wọ́n, tí wọ́n máa ń fún ní oríyìn jù lọ lẹ́nu iṣẹ́.

Àsìkò ìparí iṣẹ́ ni àsìkò tí ó máa ń bá ìkánjú wá nígbà mìíràn, torí pé iṣẹ́ máa ń pọ̀ fún ni láti parí tí èèyàn sì máa gbi yànjú tí èèyàn sì máa fisọ́kàn láti parí àwọn iṣẹ́ ohun kó tó di pé o lọ sí ilé lọ́jọ́ náà. Àsìkò ìparí iṣẹ́ ni ó máa ń jẹ́ àwọn àsìkò tó máa ń gbo mímu jù fún mi ní ojoojúmọ́ torí wipé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni màá fẹ́ ti ṣiṣẹ́ lé lórí kó tó di pé àsìkò ìparí iṣẹ́ de kó tó, tí ó sì jẹ́ wi pé, mo o nígbàgbọ́ pé tí iṣtó bá ti di àsìkò ìparí iṣẹ́, ó yẹ kí n gbéra kí n máa lọ sí ilé mi ni, torí èmi kò le nífẹ̀ẹ́ sí kí n máa fi òru dé ilé. Eleyii lo fi jẹ wipe mo máa ń kara ma ṣíkí, mo sì máa ń múra ṣíṣe mi láti àárọ̀ kó má di wipé ìgbà tí mo bá fẹ́ parí iṣẹ́, ohun ni màá máa ṣe kìrákìtà sí. Ṣùgbọ́n àwọn tí mo bá lè parí ní àsìkò yẹn, màá gbìyànjú ati tètè parí wọn. Èyí tí ó bá di pé yóò dọjọ kejì, màá fi lẹ́ dọjọ kejì. Tó bá sì ti di iparí iṣẹ́ to ba ti di ìṣẹ́jú márùn-ún kó tó di wipé iṣẹ́ yóò parí, èmi sì ti máa ń mú gbogbo àwọn fáìlì, èyí tí mo bá ti parí iṣẹ́ le lórí, màá ti kó sójú kan. Èyí tí màá bá kó lọ ilé, iyẹn náà ti máa wà lójú kan. Gbogbo àwọn ìwọ̀n èròjà tí mo gbọ́dọ̀ kó lọ ilé àtàwọn nǹkan lílò mi tó gbọ́dọ̀ lọ ilé, àwọn náà ti máa wà lójú kan. Tofi jẹ́ wipé tí iṣẹ́ bá ti parí báyìí, gbogbo àwọn nǹkan tó bá mi lọ ilé, ohun ni mo máa kó tí màá sì kó lọ sínú mọ́tò mi. Tí ó sì jẹ́ wípé lẹ́yìn ìwà àgbà náà, màá tún wá sí inú ọ́fíísì mi tí màá tún yẹ gbogbo ohun tí mo bá tún need tàbí ohun tí mo bá nílò láti mú lọ ilé. Lẹ́yìn wá ilé yìí, ohun ni mo tó máa ti ọ́fíìsì mi tí màá sì tẹ̀síwájú nínú ìrìnàjò mi lọ sí ilé tí mò ń.